Rárá o, mi ò fi ọjọ́ kankan fi ẹ̀rọ ayára bí àṣá sílẹ̀ nítorí pé ó jẹ́ ohun kan gbóògì pàtàkì nínú ìrìnàjò mi, ó sì ṣe pàtàkì fún iṣẹ́ tí mò ń ṣe. Mi ò fi ọjọ́ kankan fi sílẹ̀ rí láìlòó, ó má ń mú iṣẹ́ mi yá bẹ́ẹ̀ ni ó sì tún jẹ́ kí n mọ nkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé.

Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa jókòó síbi fèrèsé nínú ọkọ̀ òfurufú kín lè máa rí oun gbogbo tó ń lọ àti iṣẹ́ Ọlọ́run bí ó ṣe rí ní gbogbo àgbáyé nítorí pé bí mo bá wà nínú ọkọ̀ òfurufú, bẹ́ẹ̀ni ohun gbogbo tó wà lórí ilẹ̀ a sì máa dàbí òkúta. Èyí yóò fún mi ní ayọ̀ láti máa rí ohun gbogbo bí ó ṣe rí.

Bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣírí náà ni ní pé pé, mo máa ń lo àwọn ọ̀rọ̀ tí mo lè rántí, àwọn ọ̀rọ̀ tí kò lè torí pé kò ń ṣe nǹkan tí a lè máa kọ sílẹ̀. Bí a bá kọ ọ́ sílẹ̀, ẹlòmíràn lè rí i kó sì fi ṣe ìjàmbá fún wa. Titorí èyí, mo máa ń lo nǹkan tí màá le rántí, ọkàn mi dẹ̀ ni mo sì máa ń kọ ọ́ sí.